Báwo ni wọ́n ṣe máa ń kojú, ìdènà ọkọ̀? Ìdènà ọkọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń kojú wọn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Elé jẹ́ nǹkan tí ó dẹ̀ ṣe pàtàkì, gẹ́gẹ́ bí mo ṣe ń ṣe àwọn eléyìí, ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó sì yẹ náà.

Ṣé o máa ń ṣe eré ìdáná? Eré ìdáná jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe lọ́pọ̀lọpọ̀. Ó dé jẹ́ ǹkan tí ó máa ń fi nú mi dùn náà nípa èdè yìí. Mo fẹ́ràn láti máa ṣe eré ìdánìgidi nítorí pé nǹkan tí ó dára ni. Ó dẹ̀ jẹ́ nǹkan tí èmi náà fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn.

Nígbà wo ni ọmọ kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Nǹkan tuntun ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí mo ṣe kọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá nítorí pé, ẹ́, ọ̀gá ilé iṣẹ́, ẹ́, tí mo bá ṣiṣẹ́ lówo emí, ẹ́, láti ṣe eléyìí, ó sì tẹ́lẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ẹ́, sí mi láti ṣe kí mo rí àwọn ǹkan tí wọn ṣe mọ.

Oúnjẹ wo ni ọ mọ bí a ti ń sè dáadáa? Oúnjẹ tí mo mọ̀ bí a ti ń ṣe dáadáa ni ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn láti jẹ. Oúnjẹ yi dẹ̀ jẹ́ oúnjẹ tí kò ní ìrora tàbí tí kì í ṣe ǹkan tí ó le láti sè. Ìdí nìyí tí mo fi kọ lóríṣiríṣi ọ̀nà.

Ṣé ó máa ń wọ ìbọ̀wọ́? Ìbọ̀wọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi. Mo dè máa wọ eléyi loorekóorè torí pé ó jẹ́ nǹkan ti ó de dára tí mo máa ń lò nígbà tí òtútù bá wà àbí nígbà tí ẹ̀rùń bá wà náà. Ìgbá yi mo máa ń lo ìbọ̀wọ́ láti dájú pé mo ṣe ààbòbo ọwọ́ mi.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Titọ́jú èékánná jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ máa ń rí dájú wipé mo ṣe é ní ojoojúmọ́. Ǹjẹ́ o rí i pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì? Mo máa ń rí dájú pé mo gé èékánná mi bó ṣe yẹ̀ kín tí gé. Mo dẹ̀ máa ń rí dájú pé mo fọ́ kí ó mọ tónítóní.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé rẹ? Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo ní sílé ó pọ̀ jaburata. Láàkọ́kọ́, mo ní ẹ̀rọ ọlọ́gbọ́n bí i laptop, bí i television àti àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn tí wọ́n dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀

Ìwon ìgbà mélòó ni o máa ń fọwọ́ lójoojúmọ́? Mo máa ń fọwọ́ ní ìgbà tí mo bá wà níbi iṣẹ́ nílé tàbí ní ibikíbi nítorí pé eleyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tó yẹ kí ènìyàn máa ṣe.

Kí ni àwọn ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ mi jẹ́ nǹkan tí ó máa ń ṣe ìdẹ́ra fún mi. Láàkọ̀kọ́, iná mọ̀nàmọ́ná jẹ́ ìdojúkọ kan tí a máa ń dojú kọ nígba gbogbo àti àwọn ẹ̀rọ bíi laptopù tí mo máa ń lò náà tọ́ dẹ̀ jẹ́ nǹkan tí ó tún wá ṣe pàtàkì.

Báwo ni ìwà ìsọrọ́ rẹ ṣe rí? Ìwà ìsọrọ́ mi jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó dà máa finú mi dùn náà nígbà tí mo bá ṣe é, nítorí pé ó jẹ́ ǹkan tí ó máa ń jẹ́ kí ènìyàn ṣọ̀rẹ́ lórí àwọn ǹkan kan tí ó ti ṣe, a pàtákí sí mi náà. Mo si máa n ṣe eléyìí, nigba ku gba bọ̀ tí lewu ko rí.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Àwọn fáìlì mi pamọ́ jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà gbogbo. Ó dẹ̀ jẹ́ nǹkan tí o máa ń finú mi dùn na. Mo máa ń ṣe eléyìí láti ri dájú pé àwọn fáìlì mi wà ní ibi tí ó dára. À íyẹ̀n nígbà tí mo bá fẹ́ lò wọ́n ní ọ́jo iwájú kì í lè bá rín wọn lò.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni aago méjìlá. Ìyen ní ìgbà tí mo bá wà ní àkókò láti lọ jẹ oúnjẹ ọ̀sán tàbí láti ní, à, ìsinmi fún, erí, iṣẹ́. Èléyii jẹ́ ǹkan tí ó máa ń fi inu mí dún gidi gidi gẹgẹ bí ènìyàn.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Ètò ààbò kọ̀ǹpútà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ ní lọ́pọ̀lọ́pọ̀ nítorí pé ó dára láti dáàbò bo àwọn kọ̀ǹpútà tí mo máa ń lò. Eléyìí dẹ jẹ́ ǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè láti rí i dájú pé àwọn olè àti àwọn ǹkan kan tí kò dáa kò ní wọ inú rẹ̀.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ ju ni ẹ̀fọ́ úgú. Úgú jẹ́ ẹ̀fọ́ kan tí ó dùn ń jẹ, tọ́dẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà. Nípa ìdí èyí, ẹ̀fọ́ yìí ni mo fẹ́ràn láti jẹ, à tọ́ dẹ̀ jẹ́ ǹkan tí ó tún máa ń fún eeyan ní ẹ̀jẹ̀ àti ara à dídán.

Báwo ni ọṣẹ máa ń jí ní òwúrọ̀? Jíjí ní òwúrọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo máa ń jí ní déédé aago mẹ́fà òwúrọ̀. Nígbà tí mo bá dìde, nǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe ni wípé mo máa ń gbàdúrà nítorí pé àdúrà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún ènìyàn. Nígbà tí mo bá gba àdúrà tán, mo máa ń fọ̀bọ́. Nígbà tí mo bá dé fọ̀bọ́ tán, mo máa ṣe àwọn iṣẹ́ tí mo níṣe kí n tó lọ sí ibi iṣẹ́.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Wíwo àwọn ìràwọ̀ jẹ́ nǹkan tí, à, ó ṣe pàtàkì gidi gidi tí inú mi ń dẹ̀ dùn sí náà, à, bí k-- nítorí pé ní àṣálẹ́, à, mo fẹ́ràn láti máa wo ìràwọ̀, à, nítorí pé ó dára lọ́pọ̀lọpọ̀, ó de jẹ́ ǹkan tí ó dára.

Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilé? Kíka àwòrán ilé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. À lọ́pọ̀lọpọ̀ mọ̀ dẹ́ má ń ka àwọn ilé yìí ní ọ̀nà tí ó tó àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Nípa ìdí èyí, kíka àwòrán ilé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì láti rí dájú wipé mo ṣe ìṣe mi dáradára nítorí pé kíka àwòrán yà ní ilé.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní pópónà? À, oúnjẹ ní ọ̀pópónà jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe nítorí pé lákọ̀kọ́ mi ò mọ ibi tí wọ́n ti se àwọn oúnjẹ yìí. Ó dà jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe nítorí pé mo ríi wí pé kì ń ṣe nǹkan tí ó dára láti máa ṣe gẹ́gẹ́ bí, à, ọmọlúwàbí tí ó ṣe.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ dúró ní ìdojúkọ? Nígbà tí àwọn nǹkan bí eléyìí bá ṣẹlẹ̀ sí mi, mo máa rí i dájú pé mo fi ọkàn balẹ̀ ní ìdojúkọ láti fi pé mo ṣe àwọn nǹkan tí mo ní ṣe ní, à, bó ṣe yẹ kó jẹ́. Lábé bó tí wu kò rí, mi ò ní ṣe ojo, à, eléyìí, dẹ̀ jẹ nǹkan tí mo máa ń lò láti dá pé mo dá ọkọ̀ yẹn dúró.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Rín rín ní àlàáfíà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mọ̀ dẹ̀ máa ń ṣe eléyìí lóòrè kóòrè. Mo máa ń rí i dájú pé mo ń rìn ní àlàáfíà nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára. Ó dọ̀ jẹ́ nǹkan tí ó yẹ kí ọmọlúàbí máa ṣe ní òrèkórè láti rí i dájú pé à ṣe àwọn nǹkan tí a ní ṣe a ní òtítọ́

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ nígbà tí ènìyàn bá fi sára. Eléyi ni mo dé máa ń lò lóore kóòré bẹ́ẹ nígbà tí mo bá fẹ́ jáde lọ síbi ayẹyẹ, lọ síbi òde àbí àjọ̀dún. Nítorí pé ilé máa ń jẹ́ kí ènìyàn ní ẹwà àti láti mú ẹwà jáde lára ènìyàn ní ìkéreke náà.

Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ ń máa ń gba? Ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gba wákàtí kan àbọ̀ ní ojoojúmọ́. Ilé ìdè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn nítorí wípé ó dára láti máa ṣe ilé yìí. Ó dàjẹ́ ǹkan tí kò ṣe ìrora fún mi nígbà tí mo bá rin àwọn ìrìn-àjò wọ̀nyí.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Yíya àwòrán jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe lọ́pọ̀lọpọ̀ nítorí pé yíya àwòrán máa ń mú inu dùn. Mo dẹ̀ fẹ́ràn eléyìí. Nígbà tí mo wà ní ilé-ẹ̀kọ́ gíga ni mo bẹ̀rẹ̀ láti máa ya àwòrán. To jẹ wipé mo máa ń ya àwọn ọ̀rẹ́ mi sínú ìwé tí a, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára náà lọ́pọ̀lọpọ̀ láti ṣe.

Ṣé o fẹ́ràn jíjìyàn? Jíjìyàn jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe lóòrèkóòrè nígbà tí a bá ní éde-àyéde láàárín àwọn ènìyàn. Mo máa rí dájú wípé mi ò kí ń jìyàn pẹ̀lú wọn. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi, à gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé mi ò like, mi ò fẹ́ràn kí ènìyàn máa pirorọ̀ nípa ìdí èyí, mi ò kí ń jìyàn.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi, wọ́n pọ̀ díẹ̀. Láàlákọ́kọ́ ni láti ní ọgbọ́n ìmọ̀ àti oye nípa kọ̀m̀pútà láti lò wọ́n láti fi ṣe àwọn iṣẹ́ àti láti fi yanjú àwọn ìṣòro kankan tí wọ́n máa ń dojú kọ ní, à, ibi iṣẹ́ lọ́gán.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù ní ìgbà èwe? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ní ìgbà èwe ni bí wón ṣe ń wẹ̀. Ìgbà yìí ni, nígbà tí mo wà ní ìgbà èwe, mo máa ń lọ sí odò tó jẹ́ wípé ibíbà yìí ni mo ti máa ń, là ti máa ń kọ́ àwọn ènìyàn bí wón ṣe máa ń wẹ̀ tó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe mí láánú tó dẹ̀ fún mi ní ọrẹ-ọ̀fẹ́ láti mọ bí wón ṣe ń wẹ̀.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Ilé ìjọsìn jẹ́ ibi kan tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn lóòrèkóòrè nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára. Ki eeyan máa lọ sí ilé ìjọsìn láti lọ gbàdúrà sí ọlọ́run àti láti lọ rí àwọn ènìyàn náà níbẹ̀.

Ṣé o ní ìfọrúkọ̀sílẹ̀ ni ilẹ̀ ìdáràyà? Ìfọrúkọ̀sílẹ̀ ni ilẹ̀ ìdáràyà jẹ́ nǹkan tí a, mọ̀ ní gidigidi. Ó de je nǹkan tí ó dára tí o máa ń fi inú mi dùn, nítorí pé nígbà gbogbo nígbà tí mo bá fẹ́ lọ sí ilẹ̀ ìdáràyà, mi ò ní à èdè àyèdè pẹ̀lú àwọn ènìyàn tí ó wà níbẹ̀

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n software rẹ? Ìmúdójúìwọ̀n software jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo de máa ń ṣe eléyìí ní òrékòrè. Alákọ̀ọ́kọ́, mo fẹ́ràn láti máa ṣe eléyìí láti rí dájú wípé àwọn software mi wọ́n dojú ìwọ̀n, wọn de n ṣiṣẹ́ dáradára ní ààbòseye kí wọ́n ṣe máa ṣiṣẹ́ wọn.

Nígbàwo ni ó máa kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Ìgbà tí mo máa kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi ni, ìgbà kẹ́yìn jẹ́ ìgbà tí mo lọ sí ilé ìjọsìn iyẹn ní oṣù ní, iye ọjọ́ ìsinmi tí ó kọjá. Ó dẹ̀ jẹ́ ìgbà kan tí aríra tàsọ̀rọ̀ tàdé kíra náà, ní pàtó.

Ṣé o máa n ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Ìgbéjáde ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ọ̀n mo dé máa ṣe eléyìí dáradára ní òrékòórè náà nítorí pé ó jẹ́ nǹkan tí mo féràn. Nígbà tí a bá ṣe àwọn nnkankan tí ó tún ṣe pàtàkì sí wa náà ní ibi iṣẹ́, ìgbà yìí ni a máa ṣe ìgbéjáde ní ìgbà gbogbo.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú-irin rí? Ọkọ̀ ojú-irin jẹ́ ọkọ̀ kan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ máa ń lò lóore koórè náà. Ọkọ̀ yìí dára lọ́pọ̀lọpọ̀, òun ni mo máa ń lò láti ri dájú wipé mo dé láti ibì kan lọ sí ibòmíràn. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó máa ń finu mí dùn tí ó dẹ̀ tún ṣe pàtàkì sí mi náà lọ́hùn lọ́hùn.

Ṣé ò máa ń dé ní àkókò? Dídé ní àkókò jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nítorí wípé a ò jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo fẹ́ràn láti rí i dá ju pé àwọn èèyàn fún mi ní ọwọ́ọ. Mi ò de fẹ́ràn láti pàdánù àwọn iṣẹ́ àti ètò tí mo nílò láti lọ ṣe ní ibi òmíràn. Ìdi elẹ̀i mo fi máa ń dé ní àkókò.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Eléyii da dúró lórí, à, bi e ba ti wu kórí. À, gẹ́gẹ́ bí ènìyàn, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi. Eléèyii kì í ṣe, à, ǹnkan tí ó lè rà fún mi láti ṣe gẹ́gẹ́ bí ènìyàn nítorí wipé ó ṣe pàtàkì kí a máa ṣe oore fún àwọn ènìyàn. Àmọ́ nígbà tí eleyii bá ṣe pàtàkì ni mo máa ń ṣe é.

Ṣé o mọ bí a ti ń se oúnjẹ? Síse oúnjẹ jẹ́ nǹkan tí mo mọ bí wọ́n ṣe ń ṣe lọ́pọ̀lọ́pọ̀ nítorí pé nígbà tí mo wà ní kékeré, ìyá mi jẹ́ ẹnìkan tí o mọ̀ ọúnjẹ ṣé dáradára. Wọ́n dè máa n kọ́ mi ní àwọn nǹkan báyìí, nípa ìdí èyí ni mo ṣe mọ bí wọ́n ṣe ń se oúnjẹ gẹ́gẹ́ bí ènìyàn.

Ẹbí wo ni o fẹ́ràn jù lọ? Ibi tí mo fẹ́ràn jù lọ ni Étíkùn. Étíkùn jẹ́ ibìkan tí mo fẹ́ràn láti máa lọ nítorí pé, lalakooko o dára lọ́pọ̀lọpọ̀, ó máa ń jẹ́ kí iná mi dùn. Ó de jẹ́ ibìkan tí ó tutù nígbà tí òòrùn bá pọ̀ tàbí tí n bá fẹ́ ṣe ìgbádùn. Mo fẹ́ràn láti máa lọ sí Étíkùn nítorí pé ibi tó dára nìyẹn.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún ọdún kérésìmesì nítorí pé ìgbà yẹn ni gbogbo àwọn ènìyàn àti àwọn onígbàgbọ́ tí wọ́n máa parapọ̀ láti ṣe ọdún ọjọ́ ìbí, ah, Kristi tó dé jẹ́ ǹkan tí ó dá lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe, eléyìí dé jẹ́ ǹkan tí èmi fẹ́ràn jù.

Ṣé o fẹ́ràn rìn atẹ́gùn? Atẹ́gùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn, ó lè jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidi ni. Ni óòrèkóòrè, mo máa rí i dájú pé mo gba atẹ́gùn sára àyàn ní ìta ilé mi tàbí ní ibòmíràn náà. Mo máa rí i dájú pé mo gba ilé sára, nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó lè dára.

Nígbà wo ni o kẹ́yin fo? Nígbà tí mo kẹ́yin fo ni ìgbà tí mo fẹ́ lọ sí ìlú Canada yẹn ní ọdún tí ó kọjá. To de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe. Eleyii jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀ tí mo dẹ fó lọ sí ìlú Canada láti lọ rí àwọn èèyàn àti láti lọ kọ́ ìmọ̀ tuntun nípa ìṣe náà.

Àkókò wo ni o fi iṣẹ́ rẹ sí? Àkókò tí mo fi iṣẹ́ mi sí ni, àní dẹ́dẹ́ aago mẹ́sàn án àárọ̀ lọ sí aago márùn-ún ìrọ̀lẹ́. Ìgbà yí ni mo fi iṣẹ́ mi ṣí. Àwákàtí yìí ni mo de máa ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe kí n tó wá sí ilé. À to jẹ́ nǹkan tí ó dàra náà fún mi.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀ṣẹ̀? Ètò mi fún ìparí ọ̀ṣẹ̀ jẹ́ ǹkan tí kò le ràrára. Alákọ̀kọ́, mo ní ètò láti bá àwọn ẹbí mi, láti bá wọn ṣeré, láti gbé wọn jáde náà, àti láti rí i dájú pé mo ṣe àwọn ǹkan kan tí mo nílò láti ṣe, à, ní ilé, tó de jẹ́ ǹkan tí, à, ó dára láti ṣe náà gẹ́gẹ́ bí ènìyàn.

Giga to ga to? Giga ti mo ga to jẹ nkan ti o dara lọpọlọpọ fun mi gẹgẹ bi eniyan. Mo dẹ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti tí ọ̀nà tí ó si yẹ náà. O mọ́ń mu inu mi dùn, mo dẹ̀ máa ń rí dájú wi pé mo ṣe eléyìí, bó ṣe yẹ kó jẹ́ àti, bó ṣe yẹ kó rí naa.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni pé kí iṣẹ́ yìí kí ó tẹ̀síwájú, mo níro láti kọ́ àwọn ìmọ̀ tuntun, àwọn ìmọ̀ sáyẹ́nsì lórí kọ̀m̀pútà àti àwọn sọfutiwẹẹ tuntun. Látòrí dájú pé mo mọ àwọn kọ̀ọ̀kan láti mú ilé-iṣẹ́ àti iṣẹ́ mi lọ sí iwájú náà.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré orí ìtàgé. Eleyi jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidigidi nítorí pé ó máa ń mú ọgbọ́n wá, ó dẹ màá jẹ́ kí ń pààrọ̀ ọkàn mi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí, à, ó sì yẹ náà. Eré orí ìtàgé jẹ́ ǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ fún eré ìdárayá.

Ṣé o máa ka àwọn adéhùn dáadáa? Adéhùn jẹ́ àwọn nǹkan tí ó ṣe pàtàkì sí mi ní ibi iṣẹ́ tàbí ní ibikibi nígbà tí àwọn ènìyàn bá fún mi ní ìwé tàbí àwọn nǹkan kan láti bu ọwọ́ lù kí n tó ṣe àwọn eléyìí. Mo máa ka àwọn adéhùn yìí dáadáa láti ní ọgbọ́n ìmọ̀ àti òye ní orí rẹ̀ kí n tó ṣe àwọn iṣẹ́ kankan lórí rẹ̀ náà.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò nígbà tí mo bá sùn? Mo máa ń lo ìrọ̀rí méjì. Ìrọ̀rí jẹ́ nǹkan tí mo fẹ́ràn dáradára tí ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi nígbà tí mo bá sùn. Mo máa rí pé mo máa ń lo àwọn ìrọ̀rí yìí kí ọrùn bá máa dùn mí. À, tó dẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń jẹ́ kí ènìyàn sùn dáradára náà.

Báwo ni o ṣe máa ń gé irun rẹ? Mo máa ń ṣe irun mi dáradára. Mo fẹ́ràn láti máa gẹ irun mi gẹ́gẹ́ bí ọkùnrin. Mo fẹ́ràn láti máa di irun torí pé dídún jẹ́ nǹkan tí a kì í ṣe àṣà tó yẹ kí ọmọkùnrin máa ṣe nípa idi eyi. Mo máa ń gẹ irun mi ni tí mo dẹ̀ máa gẹ dáradára.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàásiṣepọ̀? Eleyii jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábàásiṣepọ̀ ṣe pàtàkì, a, mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ìmọ̀ kan láti dájú pé iṣẹ́ tẹ̀síwájú.

Ṣé orí máa ń fọ́? Orí máa ń fọ́ mi nígbà míì nígbà tí mo bá ṣe àwọn iṣẹ́ tí ó máa ń pa èèyàn lára tàbí àwọn iṣẹ́ tí ó pọ̀ ju àwọn wákàtí lọ. Ìgbà yìí ni orí máa ń fọ́ mi. Nígbà tí eléyìí bá dẹ̀ ṣẹlẹ̀, mo máa rí i dájú pé mo lo àwọn òògùn tí àwọn dókítà tí wọ́n máa ń pèsè, à, ní àwọn ibi tí wọ́n ti ń ta òògùn.

Ìgbà mélòó ni o máa ń ní ṣe àṣàyẹ̀wò ímélì rẹ? Ímélì mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi, mo dé máa ń ṣe àṣàyẹ̀wò rẹ̀ ní òrékòré, nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láti ríi pé mo gba àwọn ìpè tí ó yẹ kí n gbà ní àsìkò àti láti ṣẹ iṣẹ́ lórí wọn náà ní ìgbà tí ó tọ́.

Ṣé o máa ń gba àwọn ímélì àiwúlò? Àwọn ímélì àiwúlò jẹ́ ímélì tí mo máa ń gbà, ah, nígbà mìíràn torí pé àwọn ímélì yìí jẹ́ nǹkan tí, ah, mo máa ń lò nígbà mìí láti fi ṣe àwọn iṣẹ́ kankan tí mo máa ń ṣe tàbí tí àwọn ènìyàn máa ń fi ránṣẹ́ sí mi láti wò nípa àwọn iṣẹ́ àbí ọjà.

Ṣé o, ṣe o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì fún ènìyàn náà. Mo dẹ ní ìgbàgbọ́ pẹrẹsẹ nínú wọn nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì, fún mi gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé wọ́n jẹ́ nǹkan tí ó tún ní ìgbàgbọ́ díẹ̀ nínú.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Nígbà tí mo bá wà nínú ilé, àwọn nǹkan kan tí mo máa ń ṣe kí n tó lọ sùn ni wípé, mo máa rí dájú wípé, à, mo ṣe àwọn ǹkan tí mo ní ṣe yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo máa ń wo eré orí ìtàgé, mo máa wẹ̀, mo máa jẹun, mo dẹ̀ máa lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi náà kí n tó lọ sùn ní àṣálẹ́.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Látí ṣiṣẹ́ láti ilé jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Gẹ́gẹ́ bí ènìyàn, eléyìí dẹ jẹ́ nǹkan tí ó máa ń múnú mi dùn náà. Nípa ìdí èyí, mo máa ń ṣiṣẹ́ láti ilé nítorí kó máa ń fún mi ní àyè láti ṣe àwọn ǹkan kan tí mo nílò láti ṣe ní ìgbà tí ó tọ́ àti ní ìgbà tí ó yẹ náà.

Ṣé o máa bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mi ò kí ń bínú, nítorí pé elèyii jẹ́ nǹkan tí kò dára àbí ǹkan tí kò bójú mu bẹ́yẹn. Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mọ́ maa n á fi ọkàn balẹ̀ ṣe àwọn ǹkan tí mo bá nílò láti ṣe. Nígbà tí ede aiyéde bá wáyé láárín èmi àti àwọn ènìyàn, mi ò ní sọ̀rọ̀, mi ò dẹ̀ kí ń jiyàn náà.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Àfífọ ọkọ̀ mi jẹ́ nǹkan tí mo máa ṣe ní òrékòrè nígbà tí àyè rẹ̀ bá ṣí sílẹ̀. Àgàgà nígbà tí kò bá ṣí iṣẹ́ kankan, bóyá ní ìparí ọ̀sẹ̀ tàbí nígbà tí mo bá ní ìdánidúró ní ẹnu iṣẹ́. Ìgbà yí ni mo màá rí àyè láti lọ fọ ọkọ̀ mi.

Ṣé o máa ń gbọ́ podcast? Podcast jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi naa gẹ́gẹ́ bí ènìyàn. Mo de máa ń gbọ́ eleyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nítorí wípé mo máa ń gbọ́ podcast, ó máa ń mú ìró tuntun àti ìmọ̀ wá fún àwọn nǹkan tí wọ́n tún ṣe pàtàkì á fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Ó de jẹ́ ǹkan tí ó dára ná.

Báwo ni o ṣe máa ń gbọ́ àwọn ènìyàn? Ọ̀wọ́ àwọn ènìyàn gbígbà jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè. Àmọ́ eléi da dúró lórí àwọn ènìyàn tí wọ́n bá wà ní ìpayà. Tí ó bá pẹ àwọn ènìyàn tí wọ́n jù mí lọ ni màá gba ọwọ́ wọn pẹ̀lú ọ̀wọ̀ pẹ̀lú ìdọ̀bálẹ̀. Tí ó bá pẹ àwọn ọ̀rẹ́, màá gba ọwọ́ wọn lórí ìdúró ni.

Kí ni àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tí ó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀ lálá kọ̀ọ́kọ́. Àwọn ohun èlò tí wọ́n ṣe pàtàkì ni a iná mọ̀nàmọ́ná, àwọn ẹ̀rọ software tuntun, àwọn ẹ̀rọ laptopù àti àwọn kọ̀m̀pútà tí wọ́n tún ṣe pàtàkì náà.

Báwo ni o máa ń rìnrìn-àjò lọ sí ibiṣẹ́? Ìrìn-àjò mi lọ sí ibiṣẹ́ ní àárọ̀ nítorí pé mo ní ọkọ̀ tí mo máa ń wà, eleyii lo fàá, mi ò kí ń fẹsẹ̀ rìn, mi ò dẹ́ kí ń gun ọkọ̀ akérò tàbí ọkọ̀ akẹ́rù. Nípa ìdí èyí, ìrìn-àjò mi lọ sí ibiṣẹ́ jẹ́ nǹkan tí ó máa ń dára tọdẹ̀ máa ń dára lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ àlèrá? Àwọn ẹ̀rọ àlèrá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ní àgọ ara àwa ènìyàn. Mo dè máa mú eléyìí nígbà tí mo bá nílò láti ṣe eléyìí nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn, ó dè jẹ́ ǹkan tí ó máa ń mú inu mí dùn náà láti máa rí bí mo mu wọn.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o ń lò? Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mò ń lò ni eléyìí tí mò máa ń rí láti orí Íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi kan tí ó dára lọ́pọ̀lọ̀pọ̀ tí mo dè máa ń lò, à, láti ṣe àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí ó lè máa mú ọgbọ́n ìmọ̀ àti òye wá àti láti rí dájú pé iṣẹ́ tẹ̀síwájú ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ.

Báwo ni yóò ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ nígbà tí ìṣòro bá wà pẹ̀lú à láàárín àwọn ẹlẹgbẹ́ mi, mo máa ń rí dájú pé mo ṣe à ìṣe lílo lórí láti gba ìmọ̀ràn láwọn owó àti ènìyàn láti rí pé mo ṣe ọ̀nà àti àtúnṣe lórí rẹ̀.

Ṣé o máa ń fi ìdáàbòbò òòrùn sára? Ìdáàbòbò òòrùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń fi sára lọ́pọ̀lọpọ̀ nígbà tí mo máa ń lọ sí òde tí òòrùn ti o bá pọ̀ gidigidi. Ìgbáyi ni màá fi, à, eléyìí sára láti ríi dájú wípé mo ṣe ìdáàbòbò ara mi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi ye.

Kí ni ó ń fún iwo ní ìtara ní ibi iṣẹ́? Ìtara ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn, mo de máa ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nígbà tí mo bá ní agbára àbí imo ti òye láti kojú àwọn ìṣòro tí mo bá ní àbí láti ṣe àtúnṣe sí àwọn ìdojúkọ, eléyìí máa fún mi ní ìtara ní ibi iṣẹ́.

Nígbà wo ni o lọ rí dókítà? Kẹ́hin lo lọ rí dókítà. Ìgbà kẹ́hin tí mo lọ rí dókítà jẹ́ oṣù tí ó kọjá nígbà tí mo ní à ìbà fẹ́rẹ́fẹ́ sára. Ìgbà yíì ni mo rò wípé à ó níròyìn láti lọ rí dókítà. Mo dẹ̀ lọ rí wọn, ṣàlàyé àwọn ǹkan kan tí oun ṣe mi fún wọn tí wọ́n dẹ̀ ṣètò àwọn oògùn fún mi láti lò.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Áàpù tí mo máa ń lò jù pọ̀ jàbu rata. Ni àkọ́kọ́, mo máa ń lo WhatsAppu, Instagramu àti Twitter. Wọ́n jẹ́ àwọn áàpù tí mo máa ń lò gidigidi láti rí i dájú pé mo bá àwọn ènìyàn sọ̀rọ̀ àti láti mọ àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní òde ayé àti ní ìlú tí mo ń gbé náà.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Mo máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀ fún ìgbà méjì, iyen ní ìgbà ọjọ́ ajé ní àárọ̀ nígbà tí mo bá dé ibi iṣẹ́, pẹ̀lú àwọn òṣìṣẹ́ àti olùdarí iṣẹ́ a máa ń ní ìpàdé pérẹ́ṣẹ́ àti ní ọjọ́ ìsinmi náà ni ẹ̀yin ìparí ìsin a máa ń ní ìpàdé tí ó tún jọjú náà.

Kí ni o máa ń ṣe ní aṣálẹ́? Aṣálẹ́ jẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ mo dẹ̀ máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ní aṣálẹ́. Ni àkọ́kọ́, mo máa rí dájú wípé mo ṣe àwọn iṣẹ́ tí mo ní láti ṣe láti, à, wo ètò láti orí, à, tẹlifíṣàn jẹun sí mi kí n tó lọ sùn náà.

Ṣé o máa ń wọ aṣọ àkọ́yọrí ní ibiṣẹ́? Aṣọ àkọ́yọrí ní ibiṣẹ́ jẹ́ aṣọ kan tí mo fẹ́ràn láti máa wọ̀ ní ore kore torí pé ó jẹ́ aṣọ kan tí ó dára fún ènìyàn láti máa ń wọ̀. Aṣọ yìí dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì nítorí pé mi ò kí ń wọ aṣọ ilé láti fi ṣiṣẹ́.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò-ọwọ́ rẹ? Àpò-ọwọ́ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Àwọn nǹkan tí ó dẹ́wà nínú rẹ̀ ó jẹ́ nǹkan tí wọ́n pọ̀ díẹ̀. Lálákọ̀ọ̀kọ́, mo máa ń fi owó sínú àpò-ọwọ́ mi. Mo máa ń fi àwọn nnkan kan bíi, káàdì iṣẹ́ náà àti káàdì ìlú mo máa ń fi sí àpò-ọwọ́ mi náà.

Ṣé o ti bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ìrọ̀rí? Eléyìí jẹ́ ǹkan tí mo máa ń ṣe, à, lóòrèkóòrè nígbà tí mo bá nílò ìrànwọ́ tàbí ìmọ̀ràn láti ọ̀dọ̀ àwọn ènìyàn. Eléyìí ni mo máa ń béèrè dáradára láti ri dájú pé mi ò ṣiná àti láti ri pé mo rí ànú gbà lọ́wọ́ àwọn ènìyàn náà.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ̀tótó ilé rẹ? Mo máa ń ṣe ìmọ̀tótó ilé mi ní ìparí ọ̀sẹ̀. Iyẹn nígbà tí mo ò bá ní iṣẹ́ kankan tí mò ń ṣe ní ọwọ́ tàbí tí mi ò bá ní àwọn nǹkan kan tí ó yẹ kí ń máa ṣe lọ́gán. Iyẹn nígbà tí iṣẹ́ ọba wà. Ìgbáyi ni mo máa ń ṣe, à, ìmọ̀tótó ilé mi.

Báwo ni ọṣẹ máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀. Nígbà tí iṣẹ́ bá pọ̀ ní ọwọ́ mi, mo máa ń rí dájú pé mo máa ń sinmi. Kí ènìyàn máa ní ìsinmi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún gbogbo ènìyàn. Mo dé máa ń ní ìsinmi. À ìgbà mí máa ń lọ sí òde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi láti lọ ṣe ìsọdọ̀tun ọkàn, tó lè jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì fún mi láti ṣe gẹ́gẹ́ bí ènìyàn.

Báwo ni o ṣe máa ń tọrọ afọ́rájì? Títọrọ afọ́rájì jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ. Nígbà tí àwọn ènìyàn bá ṣẹ̀ mí, mo máa rí i dájú pé àá, mo tọrọ afọ́rájì lọ́wọ́ wọn. Mo máa ń ṣe eléyìí nígbà tí mo bá ń bẹ̀ wọ́n. Mo máa ń pè wọ́n, mo dẹ̀ máa ń ra ẹ̀bùn fún wọn láti fi tọrọ afọ́rájì ní ọwọ́ wọn náà.

Ṣé o máa ń fi aṣọ bora ní, nígbà bora nígbà tí o bá sùn? À, nígbà tí mo bá sùn, mo màá ń lo aṣọ ìbora nítorí pé aṣọ yìí jẹ́ aṣọ kan tí ó ṣe pàtàkì fún mi. Alákọ̀kọ́ ó máa ń da àbò bòmí nígbà tí òtútù bá wà bí nígbà tí ẹ̀rù bá wà. Mó dé máa ń lo aṣọ yìí lóòrèkóòrè náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ibi kọ̀ọ̀kan ní inú ilé mi. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń ṣe eléyìí ní àkókò. Nígbà tí mo bá fẹ́ jáde, mo máa rí i dájú pé mo ṣe eléyìí, mo tọ́jú rẹ̀ dáradára. Láìsí àní-àní ní orí rẹ̀ náà gẹ́gẹ́ bí ènìyàn.

Bawo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Àwọn ìṣòro ní ibi iṣẹ́ jẹ́ àwọn nǹkan tí wọ́n ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dà má ń kojú wọn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà. Nígbà tí mo bá bá àwọn ìṣòro pàdé, mo máa rí dájú pé mi ò ṣe ojo, mo de máa ń rí dájú pé mo ṣe iṣẹ́ lórí wọn gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ń ṣe náà.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Mo máa ń lo fóònù mi dáradára fún bí i wákàtí, ah, méjìlá nítorí pé fóònù mi jẹ́ fún ǹkan tí mo fi máa ń ṣiṣẹ́ àti tí mo fi máa ń pe àwọn oníbàárà àti láti gbọ́ ìró àwọn oníbàárà náà. Nípà idi èyìí, mo máa ń lò ó gidigidi lójoojúmọ́, tọ́ de jẹ́ ǹkan tí ó ṣe, ah, ìwúlò fún mi.

Ṣé o máa ń fi tùràrí? Tùràrí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ máa ń fi tùràrí lóòrèkóòrè nítorí pé tùràrí dára ní inú ilé. Àn modé máa ń lo ilé yìí nítorí pé nǹkan tí ó dára ni tí ó dẹ máa ń fin mi dùn náà. À nígbà gbogbo, a máa ń lo tùràrí láti fi pa ẹfan àti àwọn èkúté tó máa wà nínú ilé àti láti lé ẹ̀mí búburú kúrò nínú ọ̀ṣọ́ náà.